Mo jẹ́ ẹnìkan tí ò kí ń wo ẹ̀rọ amóhùnmáwòrán, nítorí pé mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo máa ń lò láti wo nǹkan lórí YouTube àbí lórí Íńtánẹ́ẹ̀tì. So, mi ò le sọ pé ìgbà báì ni mo máa ń wo ẹ̀rọ amóhùnmáwòrán, ṣùgbọ́n ẹ̀ekọ̀okan wà tó jẹ pé tí mo bá lọ kí àwọn ọ̀rẹ́ mi àbí àwọn tó jẹ́ alásùnmọ̀ wa nínú fá mílí, mo máa wo ẹ̀rọ amóhùnmáwòrán ní inú ilé wọn. To, nídi èyí mi kò le sọ pàtó. Ẹ̀ mélòó lójúmọ́ ni mo máa ń wo ẹ̀rọ amóhùnmáwòrán?

Hmm, bí tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo máa ń jẹ ohun alẹ́. Ó pẹ́ jù, ní ago mẹ́sàn mo sì lè jẹun alẹ́. Ṣùgbọ́n níi sìn tí mo wo àwọn ǹkan tí mò ń jẹ, tí mo dẹ̀ fẹ́ gbé ayé tó ní àlàáfíà, ìgbà mí, by, hmm, ìgbà mí ago méje mẹ́jọ mo ti jẹ ohun alẹ́ nítorí kí n lè fi ààyè lẹ̀ fún oúnjẹ náà láti tètè, ẹm, ṣiṣẹ́ lára mi. Torí ti n báa sùn láìjẹ́ pé oúnjẹ náà ti ṣiṣẹ́ dé ibi kan nínú ara, ó máa ń dà mí láàmú, mi ò dẹ́ kí n tètè ro orun sùn. So bí ago mẹ́jọ àbí méje alẹ́ mo ti máa ń jẹ oúnjẹ alẹ́. Àwọn oúnjẹ tí mo dẹ̀ máa ń jẹ náà ni àwọn oúnjẹ tí mo mọ̀ pé ó lè tètè ṣiṣẹ́ lára ẹni, kì í ṣe àwọn oúnjẹ tí jẹ pé èyí ó máa kínyàn nii áyà, bí kí èèyàn máa jẹ iyán, kí èèyàn máa jẹ iṣu àbí kí èèyàn máa jẹ ẹ̀wà ní alẹ́. Igbamí ó lè jẹ́ fruit ni màá jẹ, bí ọ̀gẹ̀dẹ̀, bí apple, bí ọsàn, bí àgbálùmọ́, bí mọ́ńgòrò, bí pineapple. Ìgbà mí dè é ni mo lè, mo lè jẹ́ cornflakes eléyi tí àwọn olóyìnbo ṣẹ̀ṣẹ̀ ń ṣe pẹ̀lú àgbàdo. Màá dẹ̀ lo mílíìkì pẹ̀lú ẹ, mílíìkì ọlọ́pẹ pẹ̀lú ẹ. So, ẹm, so àwọn oúnjẹ tó fúyẹ́ ni mo máa ń jẹ ní alẹ́ bẹ́ẹ̀ yẹn.

Àti bá fẹ́ dáhùn ẹ̀rọ am, ehn, ìbánisọ̀rọ̀ mi ní ibi iṣẹ́, mo máa ń bọ́ sí ibi tí ó dákẹ́ rọ́rọ́ nítorí mi kì í fẹ́, mi kì í fẹ́ fi tèmi dá ẹni kejì láàmú. Torí irú iṣẹ́ tí mò ń ṣe, mi kì í fẹ́ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní ẹ̀gbẹ́ patient àbí ní ibi táwọn, ehn, àwọn akẹgbẹ́ mi wà, torí mo nígbàgbọ́ pé lára máa sọ̀rọ̀ níbẹ̀ pẹ̀lú ariwo, pẹ̀lú gbogbo ẹ, ó lè má, mo lè máa fi sì temi dá wọn láàmú. So, nígbà mi mo máa bọ́ sí ibi tó dákẹ́ rọ́rọ́ láti bá ẹni tó pè mí sọ̀rọ̀. Tàbí kí n lo eléyi tánwọn olóyìnbo ń pè ní airpod láti gbé ìpè náà. Mo lè sọ fún onítànwọn pé kó pè mí padà nígbà bá yìí. Nígbà tí bá mọ̀ pé iṣẹ́ ti fúyẹ́ lọ́wọ́ mi, mo dẹ̀ lè ráyè láti bá onítoun sọ̀rọ̀, onítoun náà sọ̀rọ̀ dáradára. So, ehn, bí mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́ yẹn. Ìgbà mí dẹ̀ ní, àwọn àsìkò kọ̀ọ̀kan wà tó jẹ́ pé mi ò ní dáhùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rárá torí àwọn àsìkò yìí ó ṣe pàtàkì fún mi. Torí tí èèyàn bá dáhùn ìpè ní àwọn àsìkò yìí, èèyàn lè o, èèyàn lè lọ ṣiṣẹ́ ṣe àbí kí èèyàn máa ṣẹ iṣẹ́ ẹ ní ko kún òṣùwọ̀n bó ṣe yẹ kó tó.

Gbogbo ọmọ tí wọ́n bá bí nílẹ̀ káàro òjire ni ó gbúdọ̀ mọ bí wọ́n ṣe máa ń wẹ̀. Nítorí àwọn nǹkan tí àwọn òbí máa ń fi kọ́ àwọn ọmọ láti kékeré nìyẹn. Dóò, nígbà mìíràn, tí wọ́n bá wà ní kékeré, wọ́n á wẹ̀ wọ́n. Tó bá dẹ̀ tí ń tó àwọn ọjọ́ orí kọ̀ọ̀kan, bí wọ́n bá ti ń pé ọmọ ọdún méjì, mẹ́ta, wọ́n á gbé kọ̀ǹkọ̀ǹ lé lọ́wọ́ kí ó wẹ̀. Wọ́n á dẹ̀ wò bí ó ṣe ń wẹ̀. So ó jẹ́ àwọn nǹkan pàtàkì tí àwọn òbí máa ń kọ́ àwọn ọmọ nítorí pé ìmọ́tótó ló borí ààrùn mọ́lẹ̀. Ìmọ́tótó ó máa ń, ó máa ń dènà àìsàn àbí ààrùn. Ẹni fún ìdí èyí, Yorùbá gbàgbọ́ pé tí ẹni bá fi kọ̀ǹkọ̀ǹ àti ọṣẹ gbo ara dáadáa, tí ara dá ṣáká, tí ara dá ṣáká, ààrùn ò lè déni mọ́lẹ̀. Ó dẹ̀ máa jẹ́ kí èèyàn wà ní àlàáfíà. Àwọn nǹkan bí òrun ara, kí ẹyam máa gbẹ́ra, kí ẹ máa-- kára máa jáani jẹ kò ní sí níbẹ̀. Nítorí pé kí ẹ̀yàn máa wẹ̀ lóòrèkóòrè, ó máa ń dènà àwọn nǹkan báyìí.

Bí, báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí mo bá fẹ́ ṣe ìpàdé àbí tí mo fẹ́ ṣàfihàn ara mi fún oníbàárà, mo máa ń wọ aṣọ tó dára, aṣọ tó ṣe rí mọ́ ara ẹni. Torí wọ́n ní àwọn Yorùbá bọ̀, wọ́n sọ pé ìmúra sí ni, ni ìsọnilọ́jọ̀. Bí ènìyàn bá múra dáadáa, wọn á ṣe àyẹ́sí ẹni yẹn dáadáa. Bí ènìyàn bá ti múra nídàkejì, àwọn èèyàn ò ní pọ́n ni lé. Mo máa ń, mo máa ń múra dáadáa, mo lè wọ bàtà tó, bàtà tó ṣe dáadáa, aṣọ tó jẹ́ pé ó ṣe, ó ṣe yémúyémú lára mi, tí ò ní jẹ́ kí, tó máa jẹ́ kí irin mi wà pa, tí ò dẹ́nu máa kọ́ mi lẹ́sẹ̀. Màá dé, màá dé, mo dé máa ń, mo dé máa ń jẹ́ kó, mo dé máa ń make sure, mo máa ń, mo máa ń gbìyànjú dáadáa. Mo máa ń gbìyànjú láti jẹ́ pé gbogbo ìmúra mi wà létólètó. Mo lè fi ámúnirùn dáadáa sí ara, kó, nítorí pé tí èèyàn bá fẹ́ ṣe ìpàdé pẹ̀lú, tó bá rí pé èèyàn ń rùn dáadáa, èèyàn dẹ́ ń wọ aṣọ tó dáradára, ìpàdé náà máa lọ ní ìrọ́wọ́rọ̀sẹ̀. Kò ní jẹ́ pé wọ́n máa sáfẹ́ni àbí wọ́n máa súnmọ́ eyin tí èèyàn bá ń bá wọn sọ̀rọ̀ kí eyín náà wà ní ìmọ́tótó.

Ah! Bíi, gẹ́gẹ́ bí iṣẹ́ mi ṣe rí, mo máa ń lo ìgbà púpọ̀ ní ibi iṣẹ́, ṣùgbọ́n ọjọ́ kọ́jọ́ tí mo bá ti rí pé àyè wà, àyè náà déè, ó dé ẹ pọ̀ dáadáa, mo máa ń ṣe ìrìn àjò lọ sí ibi tí àwọn ẹbí mi wà láti bá wọn ṣeré. Ìgbà mí wà tó jẹ́ pé a lè lọ sí ilé ìdánilárayá àbí ká lọ sí ilé ìgbafẹ́ Or kí a lọ sí ibi tàbí kí a lọ sí ibi tí wọ́n ti ń ṣe àfihàn eré, eré ìtàgé tí àwọn olóyìnbo ń pè ní sinimá láti wo àwọn eré orí ìtàgé tí wọ́n ṣẹ̀ṣẹ̀, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde sí orí ẹ̀rọ. Ìgbà mí sì ni a máa, a lè lọ sí ibi tí wọ́n máa ń kó àwọn ẹranko sí láti wo, láti wo títóbi ọlọ́run láàárin, lára àwọn ẹranko tí ó dá. Ìgbà mí dè wà tó jẹ́ pé inú ilé la máa wà, táa máa ṣe oúnjẹ, táa máa bẹ, táa máa ṣ, táa máa ṣe oríṣiiríṣii eré tàbí gbá oríṣiiríṣii eré ayò bí eré ayò, eré ayò, eré, eré dice àbí kí a ṣe ìdíje eré sísá. Àwọn ọ̀nà tí èmi máa ń gbà láti fi bá àwọn mọ̀lẹ́bí mi ṣe eré nìyẹn.

Á, sáré kẹ́ẹ̀. Nn, ó ti ṣe díẹ̀, mo lè ló ti ṣe díẹ̀ tí mo ti sáré. Tí n bá máa rántí dáadáa, ó ti tó, ó ti ju ẹm, ogún ọdún tí mo ti sáré, nítorí pé màá pé ọgbọ̀n ọdún ní, ní ọdún yìí. Mo leí sọ pé ó ti tó ogún ọdún tí mo ti sáré. Ìgbà yẹn dẹ̀ ní ni mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo bá àwọn ilé ìwé mi, ẹm, ni mo dúró fún ilé ìwé mi nínú ìdíje tí wọ́n ṣe, ìdíje eré sísá tí wọ́n ṣe. Ìgbà yẹn ni mo lè sọ wípé mo ti sáré láti fi ṣe ìdíje. Ṣùgbọ́n eré láti fi ṣe ìgbafẹ́ àbí láti fi na ra, mo lè ní mo ti ṣẹ́ lẹ̀ekookan. Ìgbà míi wá toje pé èmi ọ̀kan ó lè dáa fún ara. Mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kò dàbí ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wà ní, tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Níisiyin iṣẹ́ àti ohun kookan ti gba àkókò mi, mii kì n ráyè kópa nínú eré ìdíje.

Oríṣìíríṣìí àwọn ìmọ̀ tuntun ni mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi torí mo ní ìgbàgbọ́ pé tí mo bá kọ́ àwọn ọ̀mọ̀ yìí, ó máa jẹ́ kí iṣẹ́ mi dára púpọ̀, ó dẹ̀ máa ran èmi àti àwọn tí ó ń gba ṣáfísìsì mi, á rán wọn lọ́wọ́. Àpẹẹrẹ àwọn iṣẹ́ tí mo fẹ́ kọ́ náà ni bí a ṣe lè ṣe àwọn procedure kọ̀ọ̀kan, bí a ṣe lè kọ ìwé tó máa dán mọ́ranmọ́ran láìsí, láìsí pé ìkan wà ní yíyọlẹ̀ àbí láìsí pé èèyàn gbàgbéra láti kọ àwọn nǹkan kan. So bí wọ́n ṣe ń kọ ìwé tó máa da, bí wọ́n ṣe ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó máa ran pésẹ̀ǹtì lọ́wọ́, bí wọ́n ṣe máa ń tẹ ìwé dáadáa lórí lápútọ̀ọ̀pù nítorí ní, ẹ́, ní ilé ìwòsàn tòní, lápútọ̀ọ̀pù ni wọ́n máa ń lò láti kọ, láti rí rẹ́kọ̀du pésẹ̀ǹtì àbí láti kọ àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún pésẹ̀ǹtì àti àbí nǹkan tí èèyàn ṣàkíyèsí nígbà tí èèyàn yẹ pésẹ̀ǹtì wò.

Mmi ò le sọ pàtó torí pé níwájú àwọn èèyàn, ó níṣe pẹ̀lú iye èèyàn tó bá wà ńbẹ̀. Tí èèyàn tó bá wà ńbẹ̀ bá tó ẹgbẹ̀rún kan, mo-- ara mi lè máa ṣe mí bákan bákan. Ṣùgbọ́n tó ń bá, tó ń bá tó ẹgbẹ̀rún kan, kò sí nǹkan tó ní kí má sọ̀rọ̀ níwájú àwọn èèyàn. Tí mo bá ti ní nǹkan tí mo fẹ́ sọ, mo ti máa ń kọ ọ́ ní kéékèèké sínú ìwé pélébé mi. So-- nítorí náà mi ò kí n gbàgbé nǹkan tí mo bá fẹ́ sọ. Mo dẹ máa ń fi ra mi lọ́kànbalẹ̀ àti fúnra mi ní ara balẹ̀. Nítorí àwọn ìṣíwájú ti ṣe, kíló fàá tí èmi náà ò fi lè ṣe? Torí náà mo má ń fi ra mi lọ́kànbalẹ̀ tí mo bá ń sọ̀rọ̀ níwájú èèyàn. Nǹkan tó máa gbẹ̀yin rẹ̀ náà ni pé kí wọ́n ṣe, kí wọ́n ṣe ẹm ìbániwí lórí àwọn ibì kọ̀ọ̀kan tí mo mọ̀ ọ́ bá tàbí kí wọ́n bèèrè ìbèèrè tó jẹ́ pé mo máa le dáhùn. So-- nítorí náà kò kín ṣe mí lára bákan bákan láti sọ̀rọ̀ níwájú àwọn èèyàn, pàápàá jùlọ tí wọ́n bá tó ẹgbẹ̀rún kan.

Hmm. Okay. Oúnjẹ, kí ènìyàn máa jẹ oúnjẹ tí ó kù torí mo jẹ́ ẹnìkan tí ò kí n fẹ́ fi oúnjẹ ṣòfò. Tó bá jẹ́ ìyàn ló jẹ kú, ó máa ń rín mi lára láti jẹ. Ṣùgbọ́n tó bá ye pé oúnjẹ tí mo sè ló kù, mo máa jẹ ẹ́, mo kò lè gbé e sórí iná kí ó gbóná díẹ̀ kí n sì jẹ ẹ́. Torí bó máa ń rò pé tí ènìyàn bá waste oúnjẹ yìí, àwọn kan wà lórí títì ni àbí lábẹ́ bridge ni àbí níbi gbogbo tí wọ́n ò ríru oúnjẹ yìí jẹ. Nípa pàjùlọ, èmi wá rí àǹfàní, mo máa fẹ́ máa dànù. Mo máa ń jẹ oúnjẹ tí mo bá sè kù. Ṣùgbọ́n tó bá ye pé eyàn ló jẹ ẹ́, mi kì í lè jẹ ẹ́. Mo ní ajá tí mò ń sìn, mo máa ń dàá fún un. Nípa báyìí, ọkàn mi balẹ̀ pé oúnjẹ náà ó ṣòfò, ṣùgbọ́n ẹranko kan rà á fún un tó jẹ ẹ́, tó jẹ ẹ́ náà sì ṣàǹfàní fún òun náà.

Mi ò mọ àmì ìràwọ̀ mi, mi de ro boya mo ṣe gbìyànjú láti mọ̀ nítorí èmi ò ní ìgbàgbọ́ ní gbogbo àwọn kíní yẹn. A máa wo àmì ìràwọ̀, máa wo sign. Ẹlòmí à ni nítorí àmì ìràwọ̀ òun lòun ṣe ń hù wá bákan bákan ṣùgbọ́n mi ò ní ìgbàgbọ́ ní i yẹn. Ẹni bá ní wà dáadáa ní wà dáadáa ni. Ó ṣò pé wọ́n kọ ẹni yẹn ó dẹ̀ gbẹ́kọ̀ọ́, ó dẹ̀ wà nínú agbègbè àbí àyíká tó jẹ́ pé tá ń mọ̀ pé ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. So àmì ìràwọ̀, oṣà àmì ìràwọ̀ kì í ṣe ǹkan tí mi ní ìgbàgbọ́ nínú e. Ki dẹ ṣe ǹkan tí mo ló wù mí láti mọ̀ torí náà mi ò kí ń fọkàn sí i, mi ò dẹ́ kí ń fi sọ́kàn láti mọ̀.

Mi ò lè sọ pé, bóyá mo fẹ́ran àwọn àlọ́ apanilerìn, ṣùgbọ́n mo rántí ìgbà tí mo wà ní ilé ìwé àkọ́bẹ̀rẹ̀, àwọn àgbàlagbà ìgbà yẹn àyè wà dáadáa. Àwọn àgbàlagbà máa jókòó, àwọn ọmọdé máa tò sí wọn lẹ́gbẹ̀gbẹ́, wọ́n á foomú ṣákú, àwọn máa wà láàrín, ṣo wọ́n máa ń ṣe àwọn àlọ́ àpamọ̀ tó je wípé ó máa ń pani lẹ́rìn. Ee ní àfikún, wọn máa ń sọ àwọn ìtàn, wọn máa ń sọ àwọn ìtàn t'eeyàn lè mú-- tó lè, t'eeyàn lè kọ́gbọ́n nínú ẹ, t'eeyàn dè le fi mú ṣe ilé ayé rẹ̀ ní ọjọ́ iwájú. Mo lè sọ pé mo fẹ́ran àm-- àlọ́ àpamọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ pé ìgbà mí tí ń bá ronú ìgbà tá ṣẹ̀ṣẹ̀ tá wà ní ọmọdé, ó máa wùn mí kí n padà sí àsìkò náà, nítorí ó kọ́ni lọ́gbọ́n, ó múni rẹ́rìn, ó dẹ́ẹ̀jẹ́ kí a lè gbé ìgbé ayé wa ní àsìkò tí a wà yìí. Ó jẹ́ kí a lè mọ̀ pé oríṣìíríṣìí nǹkan ló wà, oríṣìíríṣìí, em, oríṣìíríṣìí ìdojúkọ lẹ́dà máa ń dojúkọ. Ṣùgbọ́n àsìkò máa ń wà nínú ayé ẹ̀dá, tó je pẹ́ eeyàn ní láti fi, ti eeyan, ti eeyan ní láti ṣe sùúrù kí yàn sì fọkàn ara rẹ̀ balẹ̀. Nítorí lálá tó bá lọ sókè ni ilẹ̀ ló ń bọ̀. Kò sí ni, kò sí bí ìṣòro kan ṣe lè ga tó. O gbódọ̀, o gbódọ̀ ní ee nǹkan tí ẹ̀ máa ṣe sì tó fi máa wá lẹ̀. Àwọn àlọ́ yìí ó máa ń jẹ́ kí ọkàn eeyan balẹ̀, kí yàn má máa ronú, kí ọkàn eeyàn má pọ̀rúru. Àn, mo lè sọ pé mo, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn.

Bí mo ṣe wà yìí weekend ni ó máa ń wù mí kí n máa fọ aṣọ, pàápàá jùlọ ọjọ́ ìsinmi àti ìgbà tí mo ti gbọ́n jú tí mo ti mọ bí wọ́n ṣe ń fọ aṣọ ni mo ti máa ń fọ aṣọ ní ọjọ́ ìsinmi. Ṣùgbọ́n ní ìsìn tí mo ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ mi ò mọ àárín ọ̀sẹ̀ kò sì mọ ọjọ́ yìí kò mọ àárín ọ̀sẹ̀ kò sì mọ weekend, ìgbà tí mo n bá tirí pé aṣọ ti dọ̀tí ni mo máa ń fọṣọ. Mo lè fọṣọ ní ijó àìkú tàbí kí n fọ aṣọ níjọ́ àíjẹ́ tàbí kí n fọ aṣọ níjọ́ àbámẹ́ta àbí kí n fọṣọ n jọ́ Jímọ̀. Ìgbà tó bá ti wù mí ni mo máa ń fọṣọ. Mi ò lè sọ pé ìgbá bàyi pàtó ni mo máa ń fọ aṣọ.

Wọ́n ní Yorùbá bọ̀, wọ́n ní, ẹm, fẹ́ràn ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ. Nítorí edi yìí kò si ẹńitì mi o lè pín oúnjẹ mi pẹ̀lú. Bí m bá ti mọ̀ pé oní tọun náà nílò ìrànlọ́wọ́ àbí kò ní, kò ní àǹfààní, àbí kò ní nǹkan tí ó fi lè fi oúnjẹ sí ẹnu ara rẹ̀. Mo lè pín oúnjẹ mi pẹ̀lú èèyàn. Mo rántí pé tí n bá fẹ́ jẹun, mo máa ń pé èèyàn ko wá jẹun. Torí pé, ẹh, wọ́n fi kọ́ wa pé tí a bá fẹ́ jẹun, ka máa bù ko pọ̀. Nítorí àwọn tó bá wà lẹ́gbẹ̀gbẹ́ wà kí wọ́n lè bá wa jẹun pọ̀. Jíjẹun pọ̀ ó máa ń jẹ́ kí ìfẹ́, ìbáṣepọ̀ tó rẹ wà láàárín àwọn èèyàn. Ó dẹ̀ máa ń fi jẹ́ kí èèyàn ṣàfì hàn bí èèyàn ṣe ń nífẹ̀ẹ́, ẹ, ọmọlàkejì èèyàn. So, fún ìdí èyí mo máa ń pín oúnjẹ. Mo lè pín oúnjẹ pẹ̀lú èèyàn.

Ah, ọ̀ràn ńlá lẹ́lẹ́ yìí o. Oṣù August ni a bi mi. Oṣù kẹjọ nínú, oṣù kẹjọ tí a ń pè ní August, tí elé-- tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní August ni wọ́n bi mi. Oṣù kẹjọ ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé mẹ́rìndínlọ́gọ́rùn-ún, ní ọjọ́ mẹ́fàlé-- mẹ́rin, mẹ́rindínlógún, mẹ́rindínlógún oṣù kẹjọ ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé mẹ́rìndínlọ́gọ́rùn-ún ni a bi mi.

Mo máa ń mu omi òó torí omi dára fún ara. Ó dára fún kíndìnrín, ó dà dára fún àwọ̀ wa. Nítorí idi èyí mo máa ń mu omi gan. Ó máa ń jẹ́ kí oúnjẹ sílẹ̀, ó dà máa ń jẹ́ kí oúnjẹ ṣiṣẹ́ bó ṣe ẹ kó ṣiṣẹ́. Tí n bá jí láàárọ̀, màá kọ́kọ́ mu omi sachet Pure water méjì ná. Màá kọ́kọ́ mu ìyẹn ná. Kí n ti ẹ́ tó sọ pé mo fẹ́ jẹun kankan rara àbí mo fẹ́ fọ ẹnu mi. Omi méjì yẹn ni màá kọ́kọ́ mu láàárọ̀. Lẹ́yìn náà tí n bá wá fẹ́ jẹun, mo máa ń mu omi kọ́ọ̀pù mẹ́ta àbí kọ́ọ̀pù mẹ́rin ní ẹ̀yìn oúnjẹ àbí láàárín oúnjẹ. Mo má ń mu omi lọ́pọ̀lọpọ̀. Ní àárín- ní ọjọ́ kan, mo lè sọ pé mo mu omi lítálì márùn-ún àbí mẹ́fà bí mo ṣe máa ń mu omi nìyẹn. Ó de dára mo rí àwọn ìyàtọ̀ nínú ago ara mi.

Mo jẹ́ ẹnìkan tí ó máa n fẹ́ máa mú àdéhùn ṣẹ̀, torí náà tí mo bá ní mo fẹ́ ṣe nǹkan fúnyan, ó máa n wà lẹ́mi mi. Mi ò kí n dédé sọ pé mo fẹ́ ṣe nǹkan fúnyan láìṣẹ́ pé mo ti ní lọ́kàn láti mú àdéhùn náà ṣẹ̀. Mi n kí ń dédé sọ̀rọ̀ ṣá wípé, "a! Màá ṣe nǹkan báyìí." Torí pé mo mọ̀ pé nǹkan tí èèyàn bá sọ àdéhùn ni, ẹni o ni tọ́ òun bí eyan ò ti ẹ̀ fọkàn sí, ẹni kejì ti fọkàn sí. Nítorí náà ó dá kí eeyan màá mú àdéhùn ṣẹ̀. Ìgbà mìíràn wá tó e pé mo máa ń kọ́lẹ̀ sínú ìwé pé àwọn àdéhùn tí mo fẹ́ mú ṣẹ ẹnì yí. Ìgbà mí dẹ̀ ní, ní kíákíá ni mo máa ń mú àdéhùn náà ṣẹ̀. Nítorí pé mi ò fẹ́ jẹ́ gbèsè àdéhùn, mi ò fẹ́ já ẹni kejì, ẹni, ẹ́ẹ́ ẹni tó fọkàn sí àdéhùn, mi ò fẹ́ jàkulẹ. Nítorí náà mo máa ń ṣe àdéhùn, nínú kí n kọ sínú ìwé pélébé mi àbí kí n kọ sínú ìwé nóòtì tó wà nínú ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Báyìí mo máa n rántí tàbí kí ń ṣẹ́ẹ̀tì reminder lórí fóònù mi wípé a mo ṣe àdéhùn, mo ṣe àdéhùn láti ṣe nǹkan báyìí, báyìí, báyìí fún èèyàn báyìí, báyìí, báyìí. So tó bá di àsìkò náà, fóònù ni á rán mi létí pé a àdéhùn tí mo fẹ́ ṣe fún ẹni báyìí. So bí mo ṣe máa ń ṣe àdéhùn onítèmi nìyẹn.

Ah! Mi ò lè sọ pé ìjọ ba yìí tàbí onǹka báyìí ni mo ní fún ìsinmi ọ̀dọ̀ọ̀dún, bó tilẹ̀ jẹ́ pé ní irú iṣẹ́ tí mò ń ṣe, a ní àǹfààní láti gba ọgbọ̀n, ọgbọ̀n, ọgbọ̀n leave, leave ọgbọ̀n ọjọ́ láti máa wá ibi iṣẹ́ rárá. Elé tí àwọn òyìnbó ń pè ní thirty working days leave. So ìjọ, mo lè sọ pé mo ní àǹfààní láti gba yẹn nínú ọdún. Bó tilẹ̀ jẹ́ pé torí iṣẹ́ tí mò ń ṣe, mo máa ní off nígbà mi tí mi ò ní lọ ibi iṣẹ́ torí pé mo ti ṣe àwọn iṣẹ́ kan sí wájú, mo lè ṣe night mẹ́rin kìí n ní off méjì. So fún idi yìí mi ò lè sọ pé pàtó ṣùgbọ́n ọgbọ̀n, ọgbọ̀n ọgbọ̀n ọjọ́ lọ́dún mo máa ní. Iyẹn jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà ní òrèkòrè ní ọ̀dọ̀ọ̀dún. Ó ti di ẹ̀tọ́, ó ẹ̀tọ́, ẹ̀tọ́ òṣìṣẹ́ ni láti gba ọgbọ̀n ọjọ́ lọ́dún láti máa wá ibi iṣẹ́, òun là ń pè ní thirty, thirty working days leave.

Hmm, mo lè péra mi ní ẹni tó máa n jí lówurọ̀ ní kùtùkùtù nítorí pé gẹ́gẹ́ bí ẹ̀sìn mi ti gbà, mo gbúdọ̀ jí bí ago mẹ́fà àbí kí ago mẹ́fà tó lu látì kókó gba àdúrà sí Ọlọ́run. Tí mo bá de ti jí bẹ́ẹ̀ yẹn, mi kì í lè sun padà. So, màá ma prepare láti màá má a ṣe ìpalẹ̀mọ́ láti lọ sí ibi iṣẹ́, or láti dáná, or láti ṣe àwon kankan tí mo ti fojú sùn ní ẹ́ mmm ọjọ́ tó kọjá láti ṣe. So mo lè sọ pé mo jẹ́ ẹni tó máa n jí lówurọ̀ kùtùkùtù, ó de tí mọ̀ mi lára. Nígbà mí náà mo máa n pẹ́ sùn. Tí ó bá jẹ pé láàrín, láàrín ọjọ ẹ́n, ọjọ ẹ́n, láàrín ojúmọ̀mọ̀, mo ò ṣiṣẹ́ tó ní agbára. Tó bá di alẹ́ tí n bá ti jẹun, màá dúró wákàtí kan sí méjì fún oúnjẹ láti ṣilẹ̀ àti láti ṣiṣẹ́ tó yẹ kó ṣe débi ààmi, mo máa sùn. Ṣùgbọ́n tí ó bá jẹ pé àwọn iṣẹ́ tí mo ṣe ní òwúrọ̀ kò jẹ́ àwọn iṣẹ́ tó mú agbára wá, mo lè pẹ́ sùn, mo lè sùn. Tí ó bá jẹ pé ó lè pẹ́ tí màá sùn. Ìgbà mí ó máa n tó ago mọ́kànlá lálẹ́, ó lè máa n tó ago méjìlá òru.

A! Mo lè sọ pé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Pẹ̀lú iṣẹ́ mi, ó máa ń ní àwọn àkókò tí wọ́n máa ń nílò àwọn tí wọ́n lè wá ṣiṣẹ́ ọ̀fẹ́ bóyá a fẹ́ bá wọn sọ̀rọ̀ ní i ìlú àwọn ìlú kérejé kereje ni àbí a fẹ́ ṣe àwọn nǹkan kan tó máa ṣe àǹfààní fún ìlera àwọn ara, aráàlú. Bi Nothing School mi ní ọdún two thousand and seventeen, mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún oṣù mẹ́fa, bó ti lẹ̀ jẹ́ pé ọ̀gá mi n gbà yẹn kò kí n gbé lé, ṣùgbọ́n àwọn-- mo ti ṣàwọn iṣẹ́ kan. N gbà tí mo wá fẹ́ kúrò n bẹ̀, wọ́n fún mi ní owó kékeré láti fi ṣe bí ó ṣe, ṣùgbọ́n mo mọ̀ pé iṣẹ́ ọ̀fẹ́ ni mò ṣe. Inú mi dé dẹ́ dùn láti ṣe nítorí pé mo mọ̀ pé mo máa ń-- iṣẹ́ tí mò ń ṣe yìí ó máa wúlò fún àwọn ará ìlú. Mo dẹ̀ máa-- ó dẹ̀ le máa mú nú mi dùn i pé àwọn èèyàn ń mú àwọn ọ̀rọ̀ tí a bá wọn sọ nípa ìlera wọn, wọ́n ń mu lò.

Má sọ̀rọ̀ ìbọ̀sẹ̀, oríṣiríṣi ìbọ̀sẹ̀ ló wà. A ní sandáliì, a ní shoe, a ní ìtẹ́le áwọn olóyìnbo ń pè ní sneakers. Ẹ̀, ó wá, ẹ̀m, kí n tó lè sọ pé irú ìbọ̀sẹ̀ báyìí ni mo fẹ́ràn jù, ó ṣe, ó nílò ṣe pẹ̀lú ibi tí mo bá ń lọ. Tó bá jẹ́ pé òwúrọ̀ kùtùkùtù ń jọ ajé ni, mo fẹ́ràn láti máa wọ shoe. Tó bá jẹ́ láàárín ọ̀sẹ̀ ni, mo lè wọ sandáliì àbí kí n wọ slippersi. Tó bá dé wá jẹ́ pé mo fẹ́ lọ sáré ni àbí mo fẹ́ lọ ṣe eré ìdíje, ó máa ń wù mí láti wọ eléyi tàwọn olóyìnbo ń pè ní sneakers, nítorí pé ó máa ń jẹ́ kí àwọn eré ìdárayá náà kó rọrùn láti ṣe. So, mí ì lé sọ̀ pátó pé oríṣiríṣi ìbọ̀sẹ̀ ni mo wò. Ẹ́, ibi tí n bá wà àti àkókò tí n bá wà àti irú circumstances tó bá surround mi ló máa ń determine irú ìbọ̀sẹ̀ tí mo máa wọ̀

Okay. Èèyàn o gbùdo maà ṣe irú iṣẹ́ tí mo ń ṣe. Kò má máa fọ owọ́ lójoojúmọ́. Bí mo bá fọwọ́ kan patient, mo máa fọwọ́. Kín tó lọ sọ́dọ̀ patient, mo máa fọwọ́. Kín tó ti ẹ̀ mú ǹkankan lásán láti fún àwọn client mi àbí àwọn patient mi, mo máa fọwọ́. Kí n ti n bá fọwọ́ kan ǹkan ní inú ẹrú patient, mo máa fọwọ́. Nítorí pé máa fọwọ́ lóòrèkóòrè pàápàá jùlo awa tán ṣiṣẹ́ ní ilé ìwòsàn, ó máa ń jẹ́ kí ó máa ń dènà láti máa kó ààrùn, ààrùn tó ṣe, àwọn ààrùn tí wọ́n máa n tawón ọ́yìnbò ń pè ní communicable diseases láti kó. Ó dè máa ń jé kí mọ̀lẹ́bí wa wà ní, ó dè máa ń dáàbòbò mọ̀lẹ́bí wa. Ó máa ń dáàbòbò wa. Ó máa ń dáàbòbò mọ̀lẹ́bí wa. Ó dè máa ń dáàbòbò àwọn alábàáṣiṣẹ́ wa. Nítorí náà mo máa sọ pé ó dáa láti máa fọwọ́ ní òorèkóòrè. Nítorí pé ó jẹ́ ǹkan tí o wúlò tó dè máa ṣe ìlera wa ní àǹfààní àti ìlera wọn, àwọn patient wa ẹni tí ó rẹ̀.

Ibi tí mo máa ń gbé ó yára fún ẹni láti rí ọkọ̀ nì kíákíá nítorí pé bí èèyàn bá ti jáde tí èèyàn tẹ ọ̀nà, niyàn tì máa máa rí àwọn ọkọ̀ tó ń lọ sí ibi tí èèyàn ń lọ. Ṣùgbọ́n bí mo bá ń gbé ní ru àwọn ibi bíi Èkó, bíi Ìbàdàn, ó máa nílò kí èèyàn tètè yára jáde nílé. Ìgbà mí mo tì máa ń jáde nílé tí bá ti kírun àárọ̀ tán, mo tì máa tẹ ọkọ̀ létí láti lọ sí ibi iṣẹ́ nítorí pé tí ń bá ṣe bẹ́ẹ̀, mo lè pèdè ibi iṣẹ́ eléyìí tí ò dẹ́ dára púpọ̀ nítorí pé má pèdè ibi iṣẹ́ ó máa ń jẹ́ kí èèyàn máa máa ṣe dáadáa àti pé àwọn ọ̀gá ẹni lè máa bínú sí ni. Wọ́n dẹ̀ lè máa jẹ́-- ó lè máa jẹ́ kí ìwà èèyàn níbi iṣẹ́ kí wọ́n má sọ dáradára. Nítorí náà mo máa ń ṣègbìyànjú láti jáde nlé láàárọ̀ kùtùkùtù kí-kí n lè dojú kọ àwọn ìdíwọ́ tó lè ṣẹlẹ̀ bí traffic, bí kí èèyàn máa tètè rí ọkọ̀, bí kí mọ́tò takú. Ṣùgbọ́n tí bá ti jáde láàárọ̀ ní fẹ́ẹ̀rẹ̀ ní ago mẹ́fà, ọkọ̀ mi balẹ̀ pé títí ago mẹ́jọ àárọ̀ mo máa dé ibi tí mò ń lọ.

Tábìlì iṣẹ́.ah ni iii kò rílí sì tábìlì iṣẹ́ pàtó kan tó jẹ́ pé èmi nìkan ni mò ń ní. Tábìlì tó wà ní ibi iṣẹ́ wà fún gbogbo àwọn nọ́ọ́sì tó wà ní ibi iṣẹ́ náà. Tábìlì náà ó ga níwọ̀n, níwọ̀n tó jẹ́ pé tí èèyàn bá jókòó, èèyàn lè ka ọwọ́ rẹ̀ sílẹ̀, èèyàn eh sí orí rẹ̀, èèyàn lè kọ ṣẹ́ nírọ̀wọ́ rọ̀sẹ o. Ó ní, ẹ́, ibi àpótí mẹ́ta tí èèyàn lè tọ́jú àwọn nǹkan sí, bíya, dọ́kúmẹ́ǹtì ni o, bóyá ìwé àbí oríṣìíríṣìí pen tí a máa ń nílò láti fi kọ ǹkan sí inú fóda páṣẹ́ǹtì wa. Ìgbà mí dẹ ní, a lè gbé àwọn laptop tí a máa ń lò láti fi àsẹ́sì, láti fi rí rẹ́kọ̀dù wọn lórí nǹkan, ẹ́, EMR tí ó wà ní ètò ìlera ní ìgbà yìí. Só, nítorí náà ó dáradára púpọ̀ jù. Ní ibẹ̀ náà la máa ń tọ́jú kọ́kọ́rọ́ yàrá ìpààwọ̀dà sí àti bí ta máa ń kó àwọn, ẹ́, ohun ta máa ń lò láti fi ṣe ìtọ́jú àwọn aláìsàn.

Bí eyan bá wà láàrin èyàn, àbí tí eeyan ba n jẹun, ó yẹ kí àh eyàn má a ṣe àwọn ìwà tó dára. Tí eyan bá n jẹun kò dára láti máa sọ̀rọ̀ torí kí atá má ba à sápá ni lórí ni, àti pe fun ànfàní ẹni ni. Ódà kí ọ̀ eyan máa jẹun jẹ́jẹ́, kí ẹyan má máa jẹun yànmùyànmú débi pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ ni ó lè máa rìn lára, àbí ó lè máa wò pé kí nìdí tí ẹni yìí fi ń jẹun bẹ́yẹn. Nítorí náà nígbà tí n bá n jẹun mo má n ṣe ìwà dáradára torí mo mọ̀ pé ìwà lẹ́sọ̀ ènìyàn bí inú ilé ṣe rí ni tàá ṣe rí. Bẹ́ẹ̀dẹ̀ nì nkan tí eeyan bá kọ́ nínú ilé ẹni ni eeyan ngbé de ita, wọ́n ní ìṣelé ní bá ní de ta. Nítorí náà má a sọ̀rọ̀ nígbà tí eeyan bá n jẹun, àbí má a jẹun yànmùyànmú débi pé òun di oun fi tiẹ da ẹni kejì láàmú àbí ẹni tẹ́jọ́ wà níbẹ̀ láàmú. Ó jẹ́ nǹkan tí mi ò fara mọ́

Mi ò le sọ pé pàtó ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀ lélé, nítorí iṣẹ́ mi kò sí àárín ọ̀sẹ̀, kò sí wíkẹ́ẹ̀ndì àti wíkẹ́ẹ̀ndì àti àárín ọ̀sẹ̀ ni a fi máa ń ṣiṣẹ́. Bó tì lẹ jẹ́ pé a máa ń ní àwọn ọ́ọ̀fù lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n àwọn ọ́ọ̀fù yìí kì í ṣe nígbà gbogbo ló máa ń wà ní wíkẹ́ẹ̀ndì ọ̀ọ́ nípa àrí ọ̀sẹ̀, ibi tó bá hùn ni ó lè bọ́ sí. To bá dẹ̀ tí bọ sí ìgbà yẹn, òun ni màá fi ṣe ètò mi fún bí mo ṣe fẹ́ lò ó. Ìgbà mí wà tó jẹ̀ pé mo máa tẹ ọkọ̀ létí lọ sí ibi tí àwọn mọ̀lẹ́bí mi wà láti bá wọn ṣeré àti láti bá wọn dọ́wẹ̀kẹ̀. Nítorí kí èèyàn wà pẹ̀lú ẹbí àti mọ̀lẹ́bí, ó máa ń fún ni lọ́kànbalẹ̀. Ó dẹ̀ máa ń dènà de àwọn àrùn ọpọlọ bí i depression, kí èèyàn máa ronú, kí èèyàn máa rò biẹ ni pé èèyàn fẹ́ para ẹni. Nítorí náà ó dá púpọ̀. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kìí ṣe òtò tó ẹ́ pé mo ti ní lọ́kàn bó bá ṣe wà ni. Bó jẹ́ tí mo bá ní ọ́ọ̀fù tó bọ́ sí ìpàrí ọ̀sẹ̀, màá ṣètò fún un, tó bá sì bọ́ sáà àárín ọ̀sẹ̀ náà, màá ṣètò fún un déédé ni.

Hmhmm, wọ́n ní ìlú ti lé, ìlú ti lé, ìlú ti lé. Bẹ́ẹ̀ yan ò bá mọ̀nà ní ìsìn yìí. Ó ṣòro púpọ̀ láti, láti lọ bá ẹni kan láti sọ pé kójú we ọ̀nà fún yan. Bó ti lẹ̀ jẹ́ pé ìgbà mí wà, ìgbà mìíràn wà tó jẹ́ pé èèyàn máa nílò ìrànlọ́wọ́ ẹlòmíì láti dé ibi tí èèyàn ń lọ. Ó ti wà àwọn àgbàlagbà díẹ̀ ní tí a bá fẹ́ ṣe rú nǹkan bẹ́ẹ̀ yẹn kí a wojú ẹni tí a fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ kí a tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀nà lọ́wọ́ rẹ̀ torí ẹlòmíì èèyàn burúkú ni. Ó lè ṣekùnfa bí wọ́n ṣe lè jíni gbé àbí bí wọ́n ṣe lè ṣe ní ní jàmbá. Mo rántí ní Dìsẹ́mbà ọdún tó kọjá tí mo fẹ́ lọ sí ìlú Èkó. Ó níbi tí mò ń lọ ṣùgbọ́n mi ò mọ̀nà bẹ̀ dáadáa. Mo sí pe àbúrò mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti sọ fún un pé mò ń lọ síbi báyìí. Ó ṣe àpèjúwe rúwé fún mi níwọ̀nba ara rẹ̀ àti bí ó ṣe mọ̀ tó ṣùgbọ́n ó ní àwọn àkókò kan tí mo nílò ìrànlọ́wọ́ àwọn alágbègbè bẹ́ẹ̀ kí n wá tó bẹ̀rẹ̀ ọ̀nà. Mo kọ́kọ́ rí pé ẹni tí mo bèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ ó jẹ́ obìnrin tí ó ń ta ọjà tí ojú rẹ̀ sí ìtútù tí ojú rẹ̀ wálẹ̀ tí mo sì mọ̀ lọ́kàn mi pé irú èèyàn báyìí kò lè ṣe ní ní jàmbá. Mo fi múfílẹ̀ dáadáa kí n tó bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ dùn pẹ́ pé wọ́n fi ọ̀nà, wọ́n ṣe àpèjúwe ọ̀nà ibi tí màá ti gbé ọkọ̀ tó yẹ kí n gbé. Pẹ̀lú ìrànlọ́wọ́ wọn mo dé ibi tí mò ń lọ láì kọ ìṣòro kankan àti ní ààyò àtàlàáfíà. Láì, láì jẹ́ pé mo bí ẹni tó ṣe jàmbá fún mi àbí ẹni tí ó fẹ́ ṣe, tí ó fẹ́ gbìyànjú láti jí mi gbé.

Kọfí, mi ò kí ń mu kọfí níbi iṣẹ́ o. Kì í ṣe nǹkan tí mo fi bẹ́ẹ̀ tara fẹ́ràn jù bẹ́ẹ̀ torí pé kọfí máa ń mú ebi pani, ó de máa ń jẹ́ kí orí ẹni máa ṣiṣẹ́ dalẹ́. Bí èèyàn bá mu kọfí láàmú jù àti sun lẹ́yìn iṣẹ́ gan-an, ó máa nira. Mo ranti pé nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga, mo máa ń mu kọfí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí, kì í ṣe nǹkan tí mo máa ń mu. Tí n bá máa mú gan-an, bóyá ẹ̀ẹ̀kan, ẹ̀ẹ̀kan lọ́dún àbí ẹ̀ẹ̀kan ní oṣù mẹ́ta. Àti pé fún eyín, kọfí ò rílí dára lọ títí nítorí pé ó máa ń fi, ó máa ń fi, ó máa ń fi kọ́lọ̀ síyan ní eyín tí èèyàn ò bá rínze ẹnu dáadáa. Ó de máa ń jẹ́ kí, ẹ́, eyín èèyàn ní àwọ̀ méjì. Kọfí jẹ́ nǹkan tí mi ò fi bẹ́ẹ̀ taradara gbà tiẹ̀ lọ títí mí ó de kí ń mu níbi iṣẹ́. Lẹ́yìn tí n bá sì jẹun láàrọ̀, omi ni mo máa gbé daní. Tí n bá mu omi tó, tí ò kó tutù, tó tutù, tí bá mu omi tó tutù, màá mu eléyi tí ó tutù. Bí n bá ṣe èyí tí ó bá wà níka àwọ̀ mi ni. Mo lè mu túútúù, mo dẹ̀ lè mu tí ó tutù.

Ẹẹ̀ méjì ni mo máa ń fọyín lójoojúmọ́, tí bá ti jí làárọ̀, mo máa fọyín, kí n tó lọ sùn, mo máa fọyín. Nítorí pé ó dáa láti máa fọyín lẹ́ẹ̀ méjì ní ojoojúmọ́. Nítorí àwọn oúnjẹ tí a ti jẹ ní òwúrọ̀ àti ní àṣálẹ́, ó máa ti tó bá ti ní ṣiṣẹ́ tó ẹ kó ṣe, ó ní àwọn àfikún tó máa wà níbi eyín wa. Tí a ò bá dẹ̀ fọ̀, ó lè jẹ́ kí eyín máa dùn ni àbí kí eyín máa jẹrà àbí kí àwọn ìdọ̀tí máa lẹ̀ mọ́ eýin èèyàn pẹtipẹti tí àwọn tí wọ́n máa ń ṣe eyín máa ń pè ní tátà. Torí àwọn tátà yìí tó bá tilẹ̀ mú ẹ̀yàn léyín, gbogbo ìrígí ẹ̀yàn á wú, á dẹ̀ máa dùn ni. Ṣùgbọ́n tí èèyàn bá ti ń fọyín lẹ́ẹ̀ méjì ní lojúmọ́, ó máa ń jẹ́ kí ara tú yan, ó dẹ̀ máa ń jẹ́ kí òórùn gidi jáde láti ẹnu ẹ̀yàn. Èèyàn lè bá èèyàn sọ̀rọ̀ ní, ní ìtà gbangba. Ẹni tí èèyàn bá dẹ̀ ń bá sọ̀rọ̀ kò ní lè máa fi ọwọ́ bo imú tó bá ń bá èèyàn sọ̀rọ̀. Nítorí tó bá ti fọwọ́ bo imú tó èèyàn bá ń sọ̀rọ̀, a jẹ́ pé ẹnu ẹni ń rùn niyẹ̀n. Ṣùgbọ́n láti dènà eléyìí, èmi o gẹ́gẹ́ bí ènìyàn kan, mo máa ń, mo máa ń fọyín ní ẹ̀ méjì lójoojúmọ́, àárọ̀ àti ní àṣálẹ́

Mi ò le sọ pé mo fẹ́ràn kíkọrin ṣùgbọ́n ìgbà mí tí bá ń gbọ́ ènìyàn tó ń kọrin tí mo mọ̀, mo lè kọ́. Ṣùgbọ́n mi ǹ ṣe ẹni tó fẹ́ràn kíkọrin bẹ́ẹ̀ yẹn ná. Nítorí pé mo, mi kì í ṣe ǹkan tí mo fẹ́ràn láti ilẹ̀ ná. Ṣùgbọ́n tí bá gbọ́ tí wọ́n ń kọrin tí mo mọ̀, mo lè kọ́. Mo dẹ̀ lé ìgbà mí dè ẹ̀wà tó jẹ́ pé àwọn orin ẹ̀sìn tí mo bá ṣàdúrà tán làárọ̀, mo lè kọ́ láti fi yin Ọlọ́run àbí láti fi mọ̀rírì ọ̀rẹ́ rẹ̀ ní ìgbésí ayé mi. Nítorí náà, ṣùgbọ́n lẹ́yìn náà, lẹ́yìn eléyi ti mo sọ yìí, mi rò bóyá mo jẹ́ ẹnìkan tó máa kọrin tààrà bẹ́ẹ̀ yẹn ná.

A! Mo máa ń fi owó pamọ́ nítorí pé àwọn ìgbà kan máa wà tí èèyàn máa nílò owó ní kíá kíá. So rí máa fi owó pamọ́ jẹ́ ǹkan tó ń jẹ́ pé ó máa ń jẹ́ kí èèyàn gbaradi fúnrú àwọn ìgbà yẹn náà. Ó tẹ̀ máa ń jẹ́ kí àwọn èèyàn lè ṣe àwọn ǹkan kan tí èèyàn gbèrò lọ́kàn láti ṣe. Torí tí èèyàn ò bá fi owó pamọ́, àwọn Yorùbá bọ́ pé èèyàn kì í f'ọwọ́ mẹ́wẹ̀wa jẹ hun, torí ẹni tí ó bá fọmọ owó mẹ́wẹ̀wá jẹ hún kò ní lè dé ǹkan mọ́lẹ̀ gẹ́gẹ́ bí èèyàn, kò ní lè ṣe ǹkan tó yẹ kó wùn, kò ní lè kọ́lé tó wùn, kò ní lè ra mọ́tò tó wùn, kò ní lè bá ẹgbẹ́ pé láwùjọ. So mo má ń jẹ́ ẹnìkan tó máa ń fi owó pamọ́. Ìgbà mí dè é ní àwọn owó yẹn náà, mo máa ń invest ẹ̀ bí i kí n ra góòlù àbí kí n ra ǹkan tí àwọn olóyìnbo ń pè ní shares, tàbí kí n invest nínú àwọn stock tí-- tàbí kí n invest nínú àwọn stock tójẹ́ pé mo mọ̀ pé kò lè pamí lára. Nítorí náà mo jẹ́ ẹnìkan tí ó máa ń fi owó pamọ́.

Fóònù alágbèéká tí mo ń lò oun ni wọ́n ń pè ní Samsungi. Ó jẹ́ fóònù tó yẹ pé ó, ó, ó, ó strong dáadáa. Mo ti n lo nisin o ti pe odun mefa Bi o tile je pe ni odun ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún, mo ra omiran ti a n pe ni Iphone 12 Sugbon Samsung yii ti mo mi lara de bi pe, mi fe je kolo o je phone to ti wa pelu mii, ti mo ti fi se orisirisi nkan ti o ti wulo fun igbesi aye mii Oríṣiríṣi àwọn fáìlì mi ló wà lórí ẹ̀. Mo de ti n nilokan pe laipe laijina, mo ma ko awon faili mi kuro lori e, lati ta ni second hand fun eni to le ra. Nitori pe o sii neat o de sii n sise daradara Sugbon mo ti mo lokan ara mi pe, mi o le ta niyen ti mo ra, sugbon mo le ta, kin ri owo gba lori e.

Mo jẹ́ ẹnìkan tí ò kí ń fi tàràtàrà gbọ́ podcast, torí àwọn podcast mì wà tó jẹ́ pé ìsọkúsọ̀nà na máa ń sọ ń bẹ. Ǹkan tó bá ń sọ ń bẹ́ẹ̀ gan kò kí ń ṣé ànfàní fún ni. Àwọn podcast mì dewa toje pé èèyàn lè kọ ẹgbọ́n ń bẹ, èèyàn lè kẹ́kọ̀ọ́ ń bẹ, wọ́n lè sọ̀rọ̀ àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa àbí nínú society, tó jẹ́ pé èèyàn lè rí ẹ̀kọ́ kan tàbí méjì ko ní ibẹ̀. Ìgbà míràn dè ni mo rántí ìgbà tí mò ń prepare fún English exam tí à ń pè ní IELTS, mo gbọ́ oríṣiríṣi podcast. Èyí tí mo dẹ̀ fi gbọ́ àwọn podcast niyìí ni pé ó ràn mí lọ́wọ́ láti lè mọ bí mo ṣe fẹ́, bí mo ṣe máa gbọ́ àwọn, àwọn recordings tá a máa lò nínú exam. Ó jẹ́ kí ń lè ó lè jẹ́ kí etí mi kó ti dá àwọn bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ mọ̀. Irú podcast bẹ́ẹ̀ ó ṣe mí lóore. Àwọn podcast mì wà toje pe lórí ètò ìlera náà dè ni, tó jẹ́ pé ó máa ń ṣe ànfàní fún ara. Ó máa ń ṣe ànfàní fún ètò ìlera wa. Àwọn ǹkan tó ye kí a ṣe gẹ́gẹ́ bí èèyàn láti dènà àwọn ààrùn àbí àwọn, àbí àwọn, láti dènà àwọn ààrùn àbí àìṣedédé nínú ètò ìlera wa. Nítorí pé àwọn olóyìn, àwọn olóyìnbó àti àwọn oníṣẹ́ ìṣègùn wọ́n bọ̀ wọ̀ pé díẹ̀ ni tí àwọn tó ń ṣe iṣẹ́ ìṣègùn nínú-- díẹ̀ ni tí ìdọ̀, àwọn Yorùbá bọ̀ wọ́n díẹ̀ ni ìdọ̀wu nínú ìbejì. Ṣùgbọ́n tí èniyan bá ti lè mú nídùró ṣinṣin láti, láti ṣe ìgbìyànjú, láti rí pé òun gbé ìgbé ayé àlàáfíà sígbé ayé ìrọ̀rùn, irú àwọn podcast bẹ́ẹ̀ ó lè rán ni lọ́wọ́ láti se mọ̀ pé àwọn kan bá yí dà fún ìlera èèyàn, àwọn kan bá yí ò dẹ̀ dà fún ìlera èèyàn.

Ọjà tuntun, ìjáde ọjà tuntun ó nílò ṣe pẹ̀lú bí ọjà ṣe rí káàkiri. Ó ti ní àwọn àsìkò kan tó jẹ́ pé a ti mọ̀ pé ìṣú tuntún máa ń jáde oríṣìíríṣìí nǹkan ènìyàn máa rà. Ó lè ti ní àwọn àsìkò kan tó jẹ́ a mọ̀ pé èèyàn lè rí nǹkan rà bẹ́ẹ̀ tààrà. Írú ní ìsinsìnyí àwọn ata bí i tòmátì, ródò, báwà, tàtàṣẹ́, ó ti wà lọ́pọ̀ gan. Ó ti wà dáadáa to yẹ̀ pé tí èèyàn bá si mú owó kékeré lọ sọ́jà, èèyàn á rí ata tó wù ú yàn rà ní ọ̀pọ̀. Iṣu náà dẹ̀ ti wà lọ́jà, àwọn iṣu tó jẹ́ pé ó tú dáadáa, ó ṣe é gúnyán, ó ṣe é ṣe ohun tó èèyàn bá fẹ́. Àwọn igbà mí dẹ̀ wà to yẹ̀ pé, irú ní ìsinsìnyí àwọn tó máa ń kó ọjà láti China wọn ò ní lè kó ọjà ní inú oṣù yìí torí pé a gbọ́ pé China ń lọ sí bóyá ojo rọ̀ ni àbojo ó rọ̀, bóyá àwa ń gba ẹ̀rù ni àbí àwa ní àsìkò òjò, ó lè nílò ṣe ní bí àwọn èèyàn ṣe ń ṣe káàkiri àgbáyé àti bí i àwọn ìjọba ṣe gbà ni láàyè láti kó àwọn ọjà kan wọ inú ìlú.

Jẹ́ ẹnìkan tí ò kí n mu ògùn lójoojúmọ́ tí kò bá sí ìdí, mi ò lè dédé máa mu ògùn lójoojúmọ́. Ṣùgbọ́n mo máa, mo ní supplement kan tí mo máa ń lò. Ògùn náà la máa pe supplement tó jẹ́ pé àwọn, ẹm, àwọn nutrient tí èèyàn ò rí jẹ nínú àwọn oúnjẹ tí ẹ̀ ń jẹ, èèyàn á rí nínú ògùn náà. Ojojúmọ́ ni mo lè máa lò, ṣùgbọ́n lẹ́ńjọ́ mẹ́ta yìí mi ò tíì tún rà nítorí owó náà ni. Ṣùgbọ́n ó jẹ́, ẹ, supplement tó jẹ́ pé ó dára dára fún ara. Ó dára fún egungun ara, ó dára fún àwọ̀, ó dára láti-- fún stress tí a bá ń kojú wàhálà lójoojúmọ́ ó dára púpọ̀ fún. Ó jẹ́ ògùn tó dára púpọ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń, bẹ́ẹ̀ ni mo máa ń, mo máa ń, mo máa ń lo ògùn tó bá jẹ́ pé ìyẹn nì. Ṣùgbọ́n lẹ́ńu ijọ́ mẹ́ta yìí mi ò lò lọ títí.

Mi ò lè sọ pé orin pato báyìí ni mo máa ń gbọ́. Ilé tí awakọ̀ bá ti fi sí orí, ẹ́, à gbé orin síta ni a maa jọ máa gbọ́, ta fí ma máa lọ. Ìgbà mí dẹ̀ wá tó jẹ́ pé wọ́n á gbé sí station tí wọ́n ti máa ń sọ ìròyìn, tí àwọn náà dè máa ń fi àwọn orin kọ̀ọ̀kan síbẹ̀ ní, ẹ́, lóòrèkóòrè tí wọ́n bá sọ ìròyìn dé, wọ́n á fún orin gbé lárugẹ kí wọ́n tó resume láti máa sọ ìròyìn fún ọjọ́ náà. Mi ò lè sọ pé, ẹ́, mo máa ń gbọ́ orin bẹ́ẹ̀ yẹn, ìgbà mí dẹ̀ wá tó jẹ́ pé ó wù mí kí inú ọkọ̀ wà ní ìdákẹ́rọ́rọ́, ṣùgbọ́n ààyè ni ò gbá mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo máa ń bá, tí ń bá, tó bá jẹ́ pé mo, mo bá mọ̀lẹ́bí mi jáde, ìgbà mí wá tó jẹ́ pé inú ọkọ̀ máa ń wà ní ìdákẹ́rọ́rọ́, a dè máa máa sọ̀rọ̀ lọ bí a ṣe ń lọ sí ibi tí à ń lọ.

Hmm, oúnjẹ jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí èèyàn wà làyèe. Mo ro ó jẹ́ ẹ́, ǹkan tó jẹ́ pé iye kí eyàn kọ́ bí wọ́n ṣe ń ṣe, nítorí pé èèyàn ò lè fi oúnjẹ ita wé oúnjẹ tí eeyan bá sè nínú ilé. Àwọn olóunjẹ́ ta mí oríṣiríṣi ǹkan ni won máa ń fi sínú oúnjẹ. Ẹ̀lòmíi, àwọn ǹkan t'eyann fi ń ṣe oúnjẹ ti o da ni wọ́n máa ń lò bí kí ẹ̀yàn máa lò ata ẹṣà, àwọn ata tó ti rà wọ́n máa ń rà lọ́dọ̀ àwọn aláta. Ìgbà míi òróró tí wọ́n ti lo lo lo lo lo lo lo ni wọ́n tún máa tún lò láti fi ṣe oúnjẹ náà. Tó dẹ̀ lè faa, tó to dẹ̀ lè kó bá ìlera èèyàn tí èèyàn lè máa ní high cholesterol level tí ò dẹ da fún ọkàn àti fún ẹ́ ìfunpá. Nítorí náà, ó da kí eeyàn máa ṣe oúnjẹ èèyàn nínú ilé. Mo mọ bí wọ́n ṣe máa ń ṣe oúnjẹ. Àwọn oúnjẹ tí mo bá de rí pé mi ò lè sè, mo máa lọ sí orí internet láti lọ wo àwọn chef tí wọ́n ti fi fídíò wọn sórí YouTube channel wọn bí wọ́n ṣe máa ń ṣe àwọn oúnjẹ náà. Torí náà, mo mọ bí wọ́n ṣe máa ń ṣe oúnjẹ. Mo lè sọ wípé mo lè fi gbogbo ara sọ wípé mo mọ bí wọ́n ṣe máa ń se oúnjẹ. Torí láìsí oúnjẹ, mii rò boya èèyàn lè ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Oúnjẹ dára púpọ̀, ó dẹ̀ máa ń jẹ́ kí ara èèyàn wà, bo se ye kó wà létòlètò.

Ó da kí èèyàn ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ẹni tó bá jẹ́ ọ̀gá èèyàn lẹ́nu iṣẹ́, ó máa ń jẹ́ kí èèyàn lè ṣiṣẹ́ dáadáa, ó dẹ̀ máa ń jẹ́ kí iṣẹ́ lọ bó ṣe yẹ kò lọ. Ìgbà mìí wa tọ́ je pé àwọn ẹ̀yàn mii won o ki n fẹ́ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọ̀gá wọn, eléyìí ò tọ̀ nítorí pé ọ̀gá ẹ ni lọ́ga ẹni. Ìgbà mìíràn tọ́ pé ọ̀gá lè wrong ṣùgbọ́n ó ní bí èèyàn ṣe máa ṣe, bí èèyàn ṣe máa sọ fún ọ̀gá yẹn pé "à, ọ̀gá mi kò yẹ kí a ṣe báyìí, e ji a ṣe báyìí o" nítorí pé ó ti wà ní position yen nìyẹn, ó dè sì di dandan kí èèyàn fún un ní àpọ̀nlé tó tọ́ àti.

Mì o kin fi kọ́kọ́rọ́ mí síbi tí àwọn èèyàn lè ti rí òkú. Kọ́kọ́rọ́ mí mo máa ń wà pẹ̀lú mi ní lóòrèkóòrè. Ṣùgbọ́n tí mo bá ní, ẹ́ tí mo bá ní ìdí láti fi kọ́kọ́rọ́ náà sílẹ̀, ó ti ní ibi tí mo máa ń fi sí ní inú ilé, ní ìta ilé tí mo dẹ̀ ti máa ń sọ fún ẹni tó ń bọ̀ pé, ibi báyìí ni mo fi kọ́kọ́rọ́ yẹn sí. Ibi kọ́lọ́fin tí ẹnìkankan ò lè dé bẹ́ẹ̀, débi pé wọ́n wọlé láti kó ẹrù mi àti láti ṣe jàmbá fún mi.

Mo fẹ́ran àwọn ìpàdé ori fọ́ọ̀nù torí ó máa ń jẹ́ kí èèyàn tètè ṣe ǹkan tó eyàn ṣe ní àsìkò tó yẹ. Àwọn igbà mí wà tó jẹ pé àti rí ẹni ti eyan fẹ́ bá ṣe ìpàdé, ó máa, ó máa, ó máa nira débi pé ẹni náà lè má sì nílùú tí èèyàn wà àbí kó wà ní ọ̀nà jinjin. Bí ó ṣe ń react sí àwọn ọ̀rọ̀ ti èèyàn ń sọ. Ẹlòmíì wà tó jẹ pé kí wọ́n ṣé ìpàdé lójúkorojú, ó máa lè jẹ́ kí wọ́n mọ ǹkan tó ẹni náà tó ń ro nínú ọkàn rẹ̀. Ṣùgbọ́n ìpàdé ori fọ́ọ̀nù jẹ́ kí ó jẹ́ kí èèyàn tètè ṣe ǹkan tó yẹ ki eyàn ṣe nígbà tó yẹ ke eyàn ṣe, ó dẹ máa ń yára. Nítorí náà mi lè sọ pé mi fẹ́ran ìpàdé ori fọ́ọ̀nù. Mo fẹ́ran rẹ̀ dáadáa.

N gẹ́gẹ́ bí Mùsùlùmí, mo máa ń lọ ilé ìjọsìn papajùlọ ní ọjọ́ Jímọ̀. Gẹ́gẹ́ bí obìnrin, àǹfààní wà láti kírun nínú ilé mi láì lọ ilé ìjọsìn. Ṣùgbọ́n tí mo bá lọ ilé ìjọsìn bóyá progràmù wà àbí wọ́n ń ṣe àwọn ǹkan tí ó lè jẹ́ kí èyàn gbilẹ̀ dáadáa nínú ẹ̀sìn tí èyàn ń ṣe, mo máa ń lọ ilé ìjọsìn lẹ́ẹ̀kọ̀kan.

Nínú àpamọ́wọ́ mọ́wọ́ àpamọ́wọ́ mi oríṣiríṣi nǹkan ni ó máa wà níbẹ̀. ATM card tí mo fi máa ń gba owó, ìwé pélébé láti fi àwọn ǹkan kan, látiko àwọn ǹkan kan sílẹ̀. Ohun tí a fi máa ń kun ètè. Nítorí àsìkò ta wà yìí ètè máa ń gbẹ. Láti fi kun ètè. Ǹkan tá a ń pè ní sunscreen, láti fi dáàbò bo àwọ̀ mi pẹ̀lú orun tí ó máa ń mú ìgbà mí dèni. Mo máa ń ní kákọ́rọ́ lé nínú bẹ̀ àbí kíni identification card mi níbi iṣẹ́.

N mo ní káàdì ibi iṣẹ́ torí ó jẹ́ àmì ìdánimọ̀ tí bá dé ibi iṣẹ́. Ó ní kúlùkú lóní tí rẹ̀ láìsí káàdì iṣẹ́ yìí, kò sí bí ó ṣe lè wọnú ilé iṣẹ́ láti ṣe àwọn iṣẹ́. Ó jẹ́ ǹkan tí a máa ń fimọ́ra káàkiri, nítorípé ó jẹ́ kí wọ́n lè dáni mọ̀, àwọn tí a dẹ̀ ń, t'a dẹ̀ ń tọ́jú ná. Wọ́n á lè mọ̀ pé ẹni báyìí ló wá tọ́jú wọn ní àsìkò báyìí. So káàdì ìdánimọ̀ ibi iṣẹ́, ó jẹ́ ǹkan tí mo ní, tí mi dẹ̀ kín fẹ́ gbàgbé sí ilé tí n bá ń lọ sí ibi iṣẹ́.

Ní àṣálẹ́ tí iṣẹ́ òwúrọ̀ tí ò bá pọ̀ lápọ̀jù, ní àṣálẹ́ mo máa ń, ó ti, mo máa wẹ̀, mo máa dáná, máa jẹun, máa dẹ̀ wò eré lórí Next Netflix àbí lórí tẹlifísàn, tàbí kí ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ní orí WhatsApp àbí orí Instagram láti lè, ẹ́, bẹ̀ wọ́n wò àti láti lè mọ bí wọ́n ṣe ń ṣe. So ní àṣálẹ́ bí mo ṣe máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n tó bá rẹ̀ mí, tó bẹ́ẹ̀ gẹ́, tí bá ti jẹun tí mo wẹ̀, oorun yá nìyẹn, mò ń lọ sùn nìyẹn nítorí láti le gbaradì fún iṣẹ́ ní òwúrọ̀ ọjọ́ kejì.

Mo máa ń jẹ ẹran ṣùgbọ́n kii ṣe nkan tí mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí n bá fẹ́ ra ẹran ní ọjà, mo máa ń jẹ́ kí ẹni tí mo máa ń ra ẹran lọ́wọ́ ẹ̀ kó gé àwọn ibi ẹran tó jẹ́ pé kò sí ọ̀rá níbẹ̀ tó dẹ̀j ẹ́ pé ó dọ̀ṣọ́ dáadáa. Nítorí pé máa jẹ ọ̀rá, ó máa ń ṣokùnfà àwọn ẹ́, àìlera ọkàn. Mo dẹ̀ máa ń jẹ àwọn tinú ẹran, mo máa ń jẹ ẹja náà, mii ṣe ẹ́ni tí ò kí ń jẹ ẹran torí ẹran dùn lọ́pọ̀. Nkan tí mii kan kí ń jẹ ni ẹran ẹlẹ́dẹ̀ nítorí pé kò bá ìlànà ẹ̀sìn mi mu. Ó de jẹ́ àwọn oúnjẹ tí a, tí kò ṣe é jẹ nínú ẹ̀sìn wa. Ó jẹ́ oúnjẹ haram, iyẹn, ẹran ẹlẹ́dẹ̀.

Mo ní glass òòrùn, eléyìí táwọn olóyinbo ń pè ní sunshade. Ni ẹnu ọjọ́ mẹ́ta yìí, òòrùn tí ó ń mú ó ṣe koko gan, ó pọ̀ gan tó jẹ́ pé èèyàn nílò láti lo gilassi oòrùn láti dènà oòrùn tó máa máa bọ́ síní lójú àbí tó máa máa affect àwọ ẹni. Nítorí náà mo máa ń lò ó láti lè dènà bẹ̀. Elo náà ni mo rà nígbà yẹn náà. Ó dàbí ẹni pé one thousand ni mo rà lórí Awusa mọ́là tí ó ń kiri rẹ̀. Kò ṣe ńǹkan tó gara ju, bó ti lè jẹ́ pé àwọn mì maa n rà ti wọn lórí àwọn online shop bí one, bí five thousand or six thousand, ẹgbẹ̀rún márùn-ún, ẹgbẹ̀rún mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń jẹ gọ́mù, bó ti lè jẹ pé kò da fún eyín. Àwọn onídọ́kítọ̀ eyín ti sọ pé kò da kí èyàn máa jẹ gọ́mù lóore kóre. Àwọn elétò ìlera náà ti sọ pé kò da kí a máa jẹ gọ́mù lóore kóre nítorí àwọn tiny tiny, plastic ni wọ́n pè é tó máa wà níbẹ̀, ó máa affect, ibi tó oujẹ máa ń gba. Ó dẹ̀ lè affect eyín yàn kí eyín máa dùn yan àbí kí èrìgì máa dùn yàn. So ẹ̀kọ̀kan n lè sọ pé ó ti tó oṣù mẹ́fà tí mo ti jẹ, ó ti tó oṣù mẹ́fà tí mo ti jẹ gọ́mù gbẹ̀yìn torí kì í ṣe nǹkan tí mo fi taratara like bẹ̀yẹn náà.

Ah! Èmi ò kíì, mi ò kí ń sin ẹranko torí wala wọn pọ̀, bí i kí wọ́n máa yàgbẹ́ káàkiri, kí èèyàn máa kó. Bó tilẹ̀ jẹ́ pé, ẹ́ẹ́, bàbá mi ní ajá kan tí wọ́n rà sí ilé. Òun náà, ó wọ́n máa yàgbẹ́ káàkiri ni, tó je pé a máa máa kó gbẹ́ káàkiri. Nítorí náà, iin ṣe ẹni tó máa ń sin ẹranko. Mo ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n ní adìẹ tí wọ́n ń sìn àbí ẹran tí à ń pè ní sheep, táwọn olè ibùn ń pè ní sheep or goat tí wọ́n ń sìn. Àwọn mì dẹ́ ni wọ́n máa ń sin màálù. Wọ́n ní oko màálù tí wọ́n máà, tí wọ́n máa ń sìn. Tó jẹ́ pé tó bá ti di àsìkò ọdún, wọ́n máa kó wọn jáde láti tà. Owó púpọ̀ dè ni wọ́n máa ń rín bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi i fẹ́ràn láti máa sin ẹranko nítorí ìwàlá rẹ̀ pọ̀, bíi kí èèyàn máa kó gbẹ́, àwọn mìí gan tún lè kú, àwọn mìí oúnjẹ àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè, nǹkan mìí, ǹkan tó, tó lè ṣe wọ́n níṣùtá tún lè wọlé bí ejò, bí asín. Mo rántí nígbà tí mo wà ní kékeré tí ìyá mi ó ń sin adìẹ, ọ̀ṣan kan orú kan ni asiń wọlé tí ó dẹ̀ pa gbogbo adìẹ yẹn náà. Kò ṣ'eré kankan. A à réré, a à rọ́jú owó ta fi ra adìẹ náà, a à réré rẹ̀. So mo jẹ́ ẹnìkan, mi sin, mi ò kí ń sin ẹranko, kì í ṣe ǹkan tí mo ní ìfẹ́ sí.

Uhm, a! Mo lè sọ pé mo ní ìkórìíra sí àwọn oúnjẹ kọ̀ọ̀kan. Ó ní àwọn oúnjẹ ilẹ̀ Igbo kan tí wọ́n máa ń sè, tí ò kí n ní ata àbí epo, ṣe bá dẹ̀jẹ rú àwọn oúnjẹ bẹ́ẹ̀, ó máa ń rìn mí lọ́kàn. Ó ní kan tí wọ́n máa ń pè ní Abacha, tó jẹ́ pé tí wọ́n bá, tí wọ́n bá ń tàá fún ẹni tó bá rà, ó máa ń ṣe mí lára bákan bákan. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé àwọn tí wọ́n bí nílu, ní ilẹ̀ yẹn, wọ́n ti mọ́ wọn lára láti máa jẹ irú àwọn oúnjẹ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀dẹ̀ ni mí làì kí kí èèyàn wá fẹ́ fún ni lóúnjẹ, kí ó wá ṣe gbogbo oúnjẹ náà yànmọ̀yànmọ̀. Ó jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí n kórìíra. Dó ò ní, hm, ní ẹnu ọjọ́ mẹ́ta yìí, mo ti ń, mo ti ń tiraka láti máa jẹ àwọn oúnjẹ kọ̀ọ̀kan, ṣùgbọ́n kò rọrùn fún mi. Mo rántí nígbà tí mo wà ní ilẹ̀ Awúsá, oríṣìíríṣìí oúnjẹ àwọn Awúsá tí wọ́n ń ṣe, àwọn ń pè kan ní Dawanke, ni kò bá mi lára mu. Tó jẹ́ pé nígbà tí mo wà níbẹ̀, mi ò rò pé á mọ́ rán sí ìgbà kankan tí mo ra oúnjẹ wọn jẹ, àbí ti mo gbìyànjú láti jẹ oúnjẹ wọn. Ìjọ́ tí mo gbìyànjú láti jẹ oúnjẹ, ẹh, tí mo láti rí, láti ṣe ìgbìyànjú, ẹh, ohun mímu kan tí wọ́n ṣe tí wọ́n ń pè ní Soya Milk. Ah! Mo, mo fẹ́ le dọ̀rùn, dọ̀rùn bọ̀ ń jọ́ yẹn. Bí mo ṣe ń yàgbẹ́ gburu ni mò ń bì Mo ní láti pè wọ́n ní Health Center tí mo ti ń ṣiṣẹ́ ńgbà náà kí wọ́n wálé wá wo mi ni. Nítorí náà, mo jẹ́ ẹnìkan tó máa fẹ́ ṣọ́ra láti máa jẹ oúnjẹ.

Mo ní àwòrán. Rárá, mo ní àwòrán. Mo máa ń ya àwòrán dáadáa nítorí bó jẹ́ kí èèyàn máa wo, ẹm, sẹ́yìn àwọn bí èèyàn ṣe rí àti ibi tí èèyàn ti lọ. Ó máa ń jẹ́ kí àráà tú ni ó dẹ̀ máa ń fún ni lọ́kàn balẹ̀. Ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn rí àwọn tí èèyàn ti rí tipẹ́ tí èèyàn bá ní àwọn àwòrán wọn lọ́wọ́. Ìgbà mí wà tó pé èèyàn lè fi ṣe, èèyàn lè fi ránṣẹ́ sí wọn láti jẹ́ kí wọ́n mọ̀ pé, à, mo ní àwòrán yìí lọ́wọ́ o, mo ọkàn mí sí fàá sí ọ. So, mo máa ń ní àwọn àwòrán lọ́wọ́.

Bá lọ sùn, mo máa ń wọ aṣọ tó fẹ́lẹ́ nítorí àsìkò ooru lá wà. So àwọn aṣọ tó bá fẹ́lẹ́ tọ dẹ̀ bóra dáadáa tí ó ní jẹ́kí ẹfọn jẹ mí tí ó dẹ̀ ní dorú mọ́ mi. Elé tí àwọn òyìnbó máa ń pè ní night gown àbí nighty. A ní oní ẹwù àti ṣòkòtò a dẹ̀ ní oní gown. So elé tí ó bá wà ní ìmọ́tótó ni mo máa ń wọ nínú méjèèjì.

Kíni ojo tó wà ninu osẹ̀ tí mò yín fẹ́ràn jù, ṣùgbọ́n ka sọ pé mo fẹ́ràn ọjọ́ àìkú nítorí ọjọ́ ìsinmi ni, kò síbi tí èèyàn ń lọ, eeyáń a wà nílé, ìyá ń ṣà nnkán tí ẹ keeyàn ṣe, eeyán a dẹ̀ gbáradì fún ọ̀sẹ̀ tó ń bọ̀. So mo lè sọ pé mo láìkì ọjọ́ àìkú àbí ọjọ́ àbámẹ́ta náà. Ọjọ́ àbámẹ́ta náà dára náà nítorí pé ọjọ́ tí èèyàn lè sinmi ni, èèyàn lè wò pé kí n jáde àbí kí n wá nú ilé láti farabalẹ̀, láti relax. So mò lè sọ pé ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú.

Yìí n bínú ìgbà tí mo bá wà nínú ọkọ̀, torí ẹni tí ó bá ti wọ ọkọ̀ èrò kò, kò yẹ kó bínú. Torí kò bá fẹ́ bínú, ó yẹ kó ní ọkọ̀ tirẹ̀ tí ó máa ma wọ̀ káàkiri ni, wọ̀ káàkiri. Ṣùgbọ́n tí ẹ bá sì wà nínú ọkọ̀ èrò, kò sí ǹkan tó lè, tí ẹ̀yin lè ṣe tó yẹ kó ìyẹn jẹ́ kí ó bíyàn nínú. Nítorí pé oríṣiríṣi èèyàn ni Ọlọ́run ń dá wa, oríṣiríṣi àwọn èèyàn dẹ̀ ní a máa ma bá pàdé. So nínú ọkọ̀ èrò mi irẹsẹ́ pé mo máa n bínú, mo máa jókòó jẹ́jẹ́ nínú ọkọ̀ ni. Tí mo bá dẹ̀ tí fẹ́, tí mo bá dẹ̀ tí dé ibi tí mò ń lọ, mo máa bọ́lẹ̀. Torí ìbínú, ẹ́ wọ́n ní ọmọ àlè ló máa n rí bínú tí ó kì í bí i. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé kí ẹ̀yin máa bínú nínú ọkọ̀ èrò, ìjàmbá tó wà, wà níbẹ̀, ó pọ̀ ju, ó pọ̀ ju àǹfàní rẹ̀ lọ.

Ẹ́n, mo máa ń wọ ìbọ̀wọ́. Mo máa ń wọ ìbọ̀wọ́, iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tó jẹ́ pé lóòrèkóòrè ó ti pọn dandan kí a máa wọ ìbọ̀wọ́, kí a tó fọwọ́ kan patient, eh, aláìsàn àbí kí a tó ṣe nǹkan fún wọn. Ó ṣe dandan kí a wọ ìbọ̀wọ́. Ìdí tí a lè fi máa ń wọ ìbọ̀wọ́ yìí náà ni pé kí a lè dènà àrùn àbí àwọn kòkòrò àìlèfojúrí láti, láti kúrò ní ara wa lọ sí ara aláìwòsàn àbí láti kúrò ní agbègbè tí a ti ń ṣiṣẹ́ lára aláìwòsàn àbí láti lè fa ìdènà dá, hm, aláìwòsàn láti tètè mú ara rẹ̀ láradá. Nítorí náà mo máa ń wọ ìbọ̀wọ́ lóòrèkóòrè.

Uhm, kọ̀mpútà tí mo máa ń lò ní kọ̀mpútà tí àwọn olóyìnbo máa ń pè ní laptop. Bó tilẹ̀ jẹ́ pé mo ti lo desktop sẹ́yìn, ṣùgbọ́n kọ̀mpútà laptop yìí ó kéré ní ọwọ́ ó sì ṣe gbé káàkiri níbi tí èèyàn bá ń lọ. Ó ṣe ṣe nǹkan nígbà tí èèyàn bá fẹ́ ṣe ní kíá kíá ó ṣì wúlò púpọ̀ lọ́pọ̀ ju, kò kìí dẹ́rù pani. Tí èèyàn bá ti gbe sí inú àpamọ́ owó èèyàn, èèyàn ti ṣetán láti máa lọ ibi tí èèyàn ń lọ nìyẹn. Ó jẹ́ ohun, eh, technology tí mo fẹ́ràn tí wọ́n ti dálẹ̀ láti ìgbà tí èèyàn ti ń jẹ́ èèyàn. Mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Orúkọ kọ̀mpútà náà mi ni Dell. Ó strong, bátìrì rẹ̀ má ń, ó má ń last mi dáadáa. Ó dẹ̀, ó dẹ̀ máa ń ṣe àwọn iṣe tó yẹ kí ó ṣe. Capacity rẹ̀ náà ó, ó ṣe, ó maá ń, bí wọ́n ṣe máa ń pé, ayára bí àṣá ni. Dell kọ̀mpútà tí mò ń lò yìí ó ń yára bí àṣá ni.

Mo ń pa àwọn fáìlì mímọ́ nítorí a ní oríṣiríṣi eku tó lè bà wọ́n jẹ, nítorí náà mo máa ń pamọ́ síbi tí wọ́n lè dé bẹ̀ nítorí nǹkan tí mo ṣiṣẹ́ fún ni kò dẹ ní wùmí kí nǹkan kan dé kó kọ́ báyé ẹ jẹ̀ bẹ́yẹn, ṣùgbọ́n mo máa ń pa àwọn fáìlì mímọ́ dáadáa. Mo ní nǹkan tí wọ́n ń pè ní clear baagi tí mo máa ń kó àwọn fáìlì mi sí, mo máa kọ́kọ́ kó sínú ọ̀rá tí wọ́n fi máa ń ṣe lamination, ẹ̀, láṣepò wọ́n síil e, mo máa kó sínú ẹ, màá wá kó sínú fáìlì náà torí tí èèyàn bá pa àwọn kiní yii mo dáadáa, ó máa ní wulò, èèyàn lè máa n rí àwọn nǹkan èèyàn lò. Tí èèyàn ò bá pamọ́ dáadáa, oríṣiríṣi nǹkan ló lè bàjẹ́, iná lè bàjẹ́, omi lè bàjẹ́, àwọn eku tó wà nù ilé àbí aáyán wọ́n lè jẹ ẹ́, ti won máa sọ́ di ìdàkudà kí èèyàn ò ní lè rí ló mọ́. To je pe kí èèyàn ṣẹ̀ṣẹ̀ máa máa dààmú láti máa lọ sí police station àbí láti máa lọ ibi tí èèyàn ti gba satifikeeti náà láti tún ìmí ìgbà. Eeyan á ṣe oríṣiríṣi nǹkan, eeyan aa, eeyan á kó oríṣiríṣi lẹ́tà láti jẹ́ kí wọ́n fún èèyàn ní ìmí.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gba láti lo àkókò mi pẹ̀lú ẹbí mi. Ìgbà míi à lé jáde ká lọ wo àwọn eré orí ìtàgé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde ní nkán tí àwọn olóyìnbo máa ń pè ní cinema. Ẹ̀n Ìgbà mí dè ní a lè lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa láti lọ bá wọn ṣeré, láti lọ dọ̀wẹ̀kẹ̀. Ìgbà mí dẹ ní a lè lọ sí ibi tí wọ́n máa ń kó àwọn ẹranko sí láti lọ wo ẹ̀m iṣẹ̀dá Elédùmarè àti bí wọ́n ṣe rẹwà tó, ilé tí a ń pè ní zoo. Ìgbà mí dè ni a lè lọ sí garden láti lọ wo oríṣiríṣi àwọn ewéko àti oríṣiríṣi àwọn òdòdó, àti láti rí àwọn ènìyàn bá sọ̀rọ̀, láti dọ̀wẹ̀kẹ̀, láti jìròrò bí a ṣe máa ń. Ìgbà mí dè ni a lè jókòó sínú ilé kí a máa ṣe oríṣiríṣi ká máa, ká máa gbá oríṣiríṣi game àbí eré ayò.

Ní ọ̀sán, ìgbà mí mo máa ń jẹ òkèlè, ìgbà mi dẹkẹ̀ re mi kì í jẹ oúnjẹ ọ̀sán. Nígbà tí ó bá jẹ́ pé oúnjẹ àárọ̀ mi mo ti jẹ mọ́ ọ̀sán eléétí a ń pè ní brunch, mo lè jẹ ní ago méjìlá. So nígbà tí ó bá máa fi di ọ̀sán, nǹkan kan lè máa wu mí jẹ. Ṣùgbọ́n tí mo bá ní mo fẹ́ jẹ oúnjẹ ọ̀sán bí i kí n jẹ òkèlè, kí n jẹ́, kí n jẹ́ snacks boya biscuit, àbí kí n jẹ cornflakes, àbí kí n mú ohun mímu bíi yogurt, àbí juice, àbí zobo, àbí kí n jẹ àwọn nǹkan tí wọ́n máa ń fi flour ṣe bíi sausage roll, àbí chicken pie. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń jẹ ní ọ̀sán. Tí mo bá dẹ̀ tí jẹun lọ́sàn-án, ó di alẹ́ nìyen. Ṣùgbọ́n mí n ṣe ẹni tó máa ń jẹun ọ̀sán bẹ́yẹn.

Uhm, miì n ṣe ẹni tí ó máa fẹ́ máa tẹ inú bọ̀lẹ̀ àbí máa ṣe ìwádìí ènìyàn. Ǹkan tí èèyàn bá sọ fún mi ni mí máa gbàgbọ́. Nítorí pé, mo nígbàgbọ́ pé ǹkan tí èèyàn bá fẹ́ jẹ́ kí èèyàn mọ̀, ó máa sọ síta. Bó tilẹ̀ jẹ́ pé mo máa fẹ́ mọ̀ nípa àwọn tí mo máa bá ń ṣiṣẹ́. Nítorí pé ó máa lè jẹ́ kí n mọ̀ bóyá àwọn tí mò ń bá ṣiṣẹ́ wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ kára àbí àwọn tó máa ń fẹ ìtẹ̀síwájú. Nítorí náà ó máa ń jẹ́ kí n gbáradì láti mọ̀ pé, "Okay, ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ lónìí ni ó jẹ́ ẹni tó mọ iṣẹ́ ènìyàn ṣe, kì í ṣe ẹni tó yọ̀lẹ àbí ẹni tí ó lè fa ìfàsẹ́yìn bá iṣẹ́ tí a ń ṣe." Lẹ́kọ̀ọ̀kan náà mo lè sọ pé mo máa ń ṣe ìwádìí wọn wípé, "Oh, ó dáhùn, talent tí mo fẹ́ bá ṣiṣẹ́ lónìí, báwo ni ó ṣe máa ń ṣiṣẹ́ sí? Ṣé ọ̀lẹ ni? Àbí òún ṣọ̀lẹ?" Ṣùgbọ́n ìwádìí tó bá ti kọjá ǹkan tó jọmọ́ iṣẹ́ ṣíṣe ní ibi tí a ti ń ṣe iṣẹ́, mì kí í fẹ́ ṣe. Torí mo ní èrògbà pé kò da. Tí èèyàn bá fẹ́ yẹ ká mọ ǹkan, wọ́n máa sọ fún wọn láìṣé pé a bẹ̀rẹ̀ sí ń ṣe ìwádìí ní orí wọn. Àti pé lòní ò fẹ́ràn rẹ̀. Tó bá ti rí pé ẹ̀ ń ṣe ìwádìí lórí òun, ibẹ̀ ni ìjà ti máa ń bẹ́lẹ̀, tí ó tẹ́lẹ̀ ti máa ń ṣẹlẹ̀. Ká máa sọ̀rọ̀ ara ẹni lẹ́yìn, kí a máa ṣèwá burúkú sára ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mi ì lè sọ pé mo máa ń sùn lọ́sàn án torí pé iṣẹ́ tí mo ń ṣe, mo máa ń ṣiṣẹ́ ọ̀sán náà. So mi lè sọ pé mo máa ń sùn lọ́sán, ṣùgbọ́n tí nbá ní àǹfààní láti má ṣiṣẹ́ ọ̀sán mo máa ń sùn nítorí pé tí bá tẹ́tí sùn lọ́sán bẹ́ẹ̀ yẹn tó bá dalẹ́ ó máa ń ṣòro fún mi láti tètè sùn. So alẹ́ yẹn mo lè fi ṣe àwọn nǹkan mi tí mo ti lérò wá pé mo fẹ́ ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n máa sùn lọ́sán kì í ṣe nǹkan tí mo máa ń ṣe lóore kóòré bẹ́ẹ̀ yẹn nítorí irú iṣẹ́ tí mo máa ń ṣe àti ọ̀sán àtà alẹ́ àtà arọ̀ gbogbo ìgbà ni a mo lè ṣiṣẹ́. Mo lè ṣiṣẹ́ arọ̀, mo lè ṣiṣẹ́ ọ̀sán, mo lè ṣiṣẹ́ alẹ́ so mi lè sọ pé mo máa ń sùn lọ́sán bẹ́ẹ̀ yẹn náà.

Mo máa ń lo fóònù mí lójoojúmọ́ o. Mo máa ń lo fóònù lójoojúmọ́, bó ṣe lè jẹ́ pé mo fẹ́ dín, eh, mo fẹ́ dín wákàtí tí mo máa ń lò lórí fóònù mi nítorí pé ó máa ń jẹ́ kí n máa-- kò kí ń jẹ́ kí n lè rí àwọn nǹkan, e, pàtàkì láti ṣe. Nítorí ìgbà mí tí mo ń lo fóònù mi, mo máa ń wo social media, èmi ni Instagram ni, TikTok ni àtí àwọn fídíò yẹn náà kì í ṣe pé ó máa ń fún mi ní nǹkan pàtàkì kan láti ṣe àbí ó má ń, ó má ń dákún nǹkan tí mo mọ̀ nípa ìmọ̀. Nítorí náà mo ti rò lẹ́nu jọ́ mẹ́ta yí pé mo nílò láti dínkù wákàtí tí mo ń lò lórí fóònù láti lè rí ojúúráyè ṣe àwọn nǹkan mi tí ó máa ṣe àǹfààní fún ayé mi lọ, fún ayé mi.